Tí èèyàn bá fẹ́ bá ó ní bàrà ṣọ̀ọ́, yóò bo òní sàrà ṣọ̀rọ́ bí ọlọ́gbọ́n. Bí òní wọn ṣe gẹràgẹà, oyin tí ó ní gáàrù, wọ́n fẹ́ wa ọjà ni, ṣó yóò fi làákàì bá wọn ṣọ̀ọ́ ni. Kíni ó fi pẹ̀lú, pẹ̀lẹ́, pẹ̀lú pẹ̀lẹ́, pẹ̀lú fáábàle.

Ah! Mo ní ẹranko ọ̀sìn ní ilé o, mo ní à, ẹ, ewúrẹ́ kí ẹni tí mo máa ń sìn gbá, mo ti, ṣùgbọ́n mi ò mọ pé ó ṣì wà láyé, àbi oọ̀ ti kú. Ṣùgbọ́n mo like ǹkan ọ̀sìn, mo fẹ́ran ǹkan ọ̀sìn gan ni. Àbí mo ti sin adìẹ rí? Mo ti sin ehoro rí. Ah ah! Ehen. Kí lọ́

Mo fẹ́ràn ijó, tí má fẹ́ ṣe bí i tò, ẹ́ nìyí dá ya, mo máa ń jó bí i alẹ́ àná nísinsìnyí, mà á, mà á jó díẹ̀ díẹ̀ bíi ijó Yorùbá tí mà á máa ju Sọ̀dìrúkẹ́, Sọ̀wọ́ púpọ̀, Sanṣòwùkẹ́, àwọn ijó báyẹn báyẹn mo máa ń jó.

A! Mo máa ń ṣe ìpè fídíò dáadáa, àìmọ́ ye mo ti ṣe pẹ̀lú, mo máa ń ṣe pẹ̀lú àǹtí mi àtàwọn ọ̀rẹ́ mi. Mo ti ṣe pẹ̀lú ọ̀rẹ́ mi obìnrin kan rii. A! Lálẹ́, mo ranti ọjọ́ náà mo wà nílé wa kan tó wà nílẹ̀ ìpò, ní ìlú Ògùnlé, ilu eko nílẹ̀ẹ́kì. Mo ń jẹun lọ́wọ́ ni mo bá pe arábìnrin yìí, mo ní "Bóò ni?"

Ah! Bí mo ṣe máa ń sinrun mi. Ní ìsì tẹ́lẹ̀, mo mọ̀ ọ́ fún mojé ẹni tó máa ń gẹrun, tí ó máa ń teyan ògè lọlẹ̀, yóò fàyín dáadáa. Ṣùgbọ́n mo ti dárùn sí fún bí oṣù mẹ́jọ ti mọ́n rora di apá kan nbẹ̀ Nígbà tí mo rí pé ó ń dùn mí gann, mo ya lógè.

Ah! Fẹ́ràn ẹ́jí yẹn o. Ah! Oúnjẹ, oúnjẹ tá ń wò bí mi, oúnjẹ, oúnjẹ ìlú, oúnjẹ ìlú Èkìtì, ìlú ìpínlẹ̀ ìyá mi. Ah! A mọ ẹ́jí yẹn lọ́jọ́ ayẹyẹ. Iyan atobe òsì kí. Ah! Ọmọ, oúnjẹ máa ń jẹ tó láàlá fiya.

A! Mo fẹ́ràn èyí atẹ́gùn tí ẹ sọ àti kò yìí táwọn ọmọ jàndùkú tí ẹ ti pọ̀ ní agbègbè ní ìlú wa yìí. Tańjí yan gbé, jí yan gbé fi sowó túgbàtúgbà owó lórí ẹni yẹn. Wa! Ìyá, ìrin atẹ́gùn a o ló kó ìfọ̀kànbalẹ̀ ọkan bàni ní àsìkò yìí. Mo fẹ́ràn irin atẹ́gùn púpọ̀.

A, ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán mí gbà? Gba wákàtí kan ná máa fún mi lé èkò tí n fi sinmi oúnjẹ ọ̀sán tó sì dà ni, èyí ó fi ṣe ìsinmi tó ṣekùn wátaki tán tí yóò fa abálẹ̀ yóò jẹun pẹ̀lú fọkàn balẹ̀ tí yóò ní ṣíwàlá.

Mo máa ń jẹ díẹ̀ díẹ̀ o. Lásìkò yìí ko ti e gbà tí ó ti ẹ fi bẹ́ si owó lọ́wọ́ mi. Oúnjẹ díẹ̀ mo ń jẹ ìdí ra ọ́pọ̀lọpọ̀ garri arakàrà ṣùgbọ́n èso nìkan toyẹ kò ko lo to ye ko fi n máa bá rà wọn mú nìyi n tí mo rẹ́sọ́ jẹ dáadáa bóyá bó bá lè padà sipinlẹ ẹ̀kọ́ bíya n ti ẹ́ máa ti ṣú padà.

A a, àwọn tí mo fẹ́ran lórí pésè òfì bẹ́ pọ̀. Mo fẹ́ cheese tí àwọn ilé, tí àwọn oloyinbo máa ń fa jáde láti ara màlúù. Mo fẹ́ran èyí tó máa ń ní dòdò, tó máa ń lẹ́ran, tó máa ń lẹ́biẹ, ẹyẹ biẹ. A a, mo tì jẹ́ ti pẹ́ náà, ṣùgbọ́n àwọn nnkan tí mo rántí.

Ah o ti pé o, yoó ti tó bi ọdún kan sẹ́yìn tí mo kẹ́yìn ìpàdé ọ̀rẹ́ mi o. Ah o ti wà ní orílẹ̀èdè ni, ní apá ní apròbòmíì nílùú àwọn aláwọ̀ funfun ibẹ̀ ló wa. Ìpàdé wa lọ́jọ́ iwájú k'ọlọ́rùn ṣe ní ayọ̀ àtàlà fíà.

Mo fẹ́ràn tí mo máa ń rà lọ́wọ́ òru torí pé àṣìkò náà, ẹbí, gbogbo ibi bíbí máa ń dá. Àṣìkò tí mo máa ń sùn ni tàlàáfíà máa ń dé sára. Àwọn ẹran, àwọn ìfọ́n mi ni ó fẹ́ dọ̀ lórí òóron òóro, màá ósu mefá pákán jí tí màá fi kàwé, tí màá tún fi ṣàdúà kí ó lọ gba àdúà mi o.

Ah, àìní ọmọ yìí ò ní fọ́, wọ́n ń fọ́ dáadáa lójoojúmọ́. Alákọ̀ọ́kọ́, báwo ni tálájé yóò tẹ̀tọ́ bí ẹ̀mí wà gà, torí pé ìkànnì ti wà tán pé dẹ́dẹ́ ni bí ẹ̀mí máa ń wọ́n. Kíni wọ́n máa ń ṣe tí wọ́n bá fẹ́ kí wọn fẹ́ lọ́hun ọba ni, bí ẹ̀mí máa ń wù nínú pọ́n dẹ́dẹ́. Ó gbàgbé ẹ̀mí wọ́n fọ́

Èmi máa n a, ko si bi ti ńle ra ti ra nǹkan kantì ní ìsìn láàrọ̀ yìí ni si mo lọ ra kara lọ̀dọ̀ ìyá Alákà. Mo sì ti fi búrẹ́dì jẹ. Ni búrẹ́dì tí mo rà ni ní ibi ilé ìtajà Patò níbẹ̀ yẹn alẹ́ àná tí mo fẹ́ mú, tí mo fẹ mu mẹ̀ko lọ rẹ̀ kọ́ lọ́dọ̀ ìyá ẹlẹ́pọ̀. Kí tí ń bá ti tan bá ti ń ta ǹkan timì timi ni lo ní mo ti máa rà.

Bí sóòò, báwo lo ṣe máa n kojú ì àwọn ìṣòro níbi iṣẹ́, bí ìṣòro náà bá ṣe wà ní èèyàn o ṣe kojú ẹ, táípẹ̀ ein tó fàá tó jẹ pé ó wà ní gìrí gìrí, gbogbo ìṣòro náà kí ẹ̀yin kọkọ farabalẹ na, kí èèyàn kọkọ yẹ bí ìsòrò oun ṣe wà, bó kí ló fà sọ̀rọ̀ yẹn, kí èèyàn tó wà lè mọ ọ̀nà àbáyọ tí eeyan o wà wa sí ìsòrò yẹn náà.

Àìmọye, wọ́n a ní pé kí èyàn kọ ìròyìn, wà á bò ó di ìrìn. Kí nì yì se jẹ́, kí dé tó fi pẹ́ dé bíṣẹ́ ìyàn ó kọ́? Kí wọ́n fún ìyàn ṣẹ́, wọ́n á ní pé kí iyàn kọ ìròyìn nípa sẹ́ tán fún ìyàn. Ara iṣẹ́ tí ìyàn gba náà ni, ìròyìn ó ṣe kókó, ó ṣe kókó. Kí ẹ̀yin máa pè ẹ̀ mọ́ ọkùnrin, wí bí iṣẹ́ tí ẹ̀yin bá ń ṣe wẹ́ẹ̀rín bẹ́ẹ̀rín bá ṣe máa ń ṣe.

Kí ló wá nù àpo owó mi? Alákọ̀kọ́ mo máa ń fi owó síbẹ̀. Mo rí bí o--, bí àádọ́ta naira àti ẹgbẹ̀rún kan n bẹ́ẹ̀ ní ìsìn. Ọlọ́run lo n pèsè. Ọlọ́run máa dì bi àti-- ọ̀nà tí mu wà. Àmín.

Mi máa sọ ọ̀wẹ́ a fi bẹ́ẹ̀ lò dé orí bi apá orí tí mo wà yìí ní ilẹ̀ Abuja o. Wọ́n ń pè kó ni níìsín, ó ti ẹni pé a yẹ lé e tó pé tí ẹ bá ti fẹ́ máa lọ sí eti oko, mọ́ ibi ìkóṣòó dóko síkan, ó fa sọ̀rẹ́ síbi bí. Ǹkan tí mi, ṣùgbọ́n mo láti kí ẹ̀má wẹ dùṣá, mo nífẹ̀ẹ́ ẹ.

Nísìn, orí ẹ̀rọ ayélujára la tí n sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ mi ò n fi bẹ́ẹ̀ rí àwọn ẹbí mi sójú gan, yó ti tó bí ọdún kan àti díẹ̀ ayélujára tí máa ń kí rárá torí pé orílẹ̀ torí ilé ẹ̀kọ́ mi àti ìyá àti jomọ́ ọkùnrin náà kò ṣe ńkan tó rọ̀run náà. Wáá ṣàánú ni, kò yẹ kó mọ kẹ́mi wá mọ̀ pé.

Ah! Máa ń gbé tí ìgbà tó jù bá ń rọ. Ah! A dàgbà fún abẹ́ ìgbẹ́jọ́, a gbejo. Kẹ́tẹ́ẹ̀rù tí ń dáa kí ẹ máa ṣe ju kí ẹ máa sùn ní. Kó sùn dáadáa, ara rẹ na, kó sì gbejo. Má wọ inú òjò kó tútù kó má mú ẹ, pé olóyin ta máa kọ́rò, jówọ́ ṣeré nínú ilé. Má wọ inú òjò kí ara rẹ kó má baà tútù, kí o tútù kó má baà mú ẹ.

Ah! Ǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá sin, bí mo bá ti ṣe báyìí, ẹni ki a máa dúpẹ́ fún Ọlọ́run. Kò jú bẹ́ẹ̀ lọ kí ẹ̀yin sì fọwọ́ bu ewu ẹnu àti imú yẹn, kí ó sì fi arabàlẹ̀ tí sísíná fi lọ. Kò jú bẹ́ẹ̀ lọ, sísìn kì í ṣe ǹkan tó lọ tó lágbára báyìí náà. Àbí yẹn fi ń lálàgbé, yẹn fi ń lágbára ni yẹn máa ń ṣe.

Ah! Àádùn tí mo fẹ́ràn nínú ice cream, wọ́n pè é ní ọ̀pẹ kan ni vanilla, wọ̀n pẹ kan ni strawberry, ko ṣáádú tá fẹ́ràn jù. Gbogbo e náà ká ti mú ni, ká ti mú ni, k'olorun ṣàánú ni, kí a máa gbé àrà mọ́ ẹ mú ṣùgbọ́n àrà mọ́ pupo ice cream kò kọ́ gẹ́gẹ́ bí tí wọ́n bá ṣe èso sè, ti súgà o tun pọ̀ n bẹ.

Kìní mi, èmi fẹ́ tó má like kó má b'eníyàn sọ̀rọ̀, kó má lòyí, kó má ní, kó má mọ̀'yàn tuntun. Ó kí wọn, bó ni tẹ̀wá yíi, bó ni, bó ni bíbí ṣe jẹ́, ṣe kó sí o, bó ni ẹbí bó lára, bére alafía, béèrè iṣẹ, béèrè kí, béèrè ẹni to ye k'eyan béèrè gbogbo ǹnkan tó ń ṣẹlẹ̀, kò ju bẹ́ẹ̀ lọ̀.

Ah! Mo máa ń mu àwọn ohun mímu protein dáadáa o. Ká ní, ah! Mo máa ń mu dáadáa nítorí mo jé nǹkan tó máa ń ṣe, ẹ, ìfaradà. Kíni wípé di exercise ṣóò ti máa ń mú, ti máa ń mu àwọn protein dáadáa sókì, àmì lè yá gágá dáadáa.

Rárá, mo máa ń gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ pàá. Mo mọ̀ nígbà tí mo wà lẹ́gbẹ̀ẹ́, tí màá mú bíi múrí mẹ́wàá lósìbí tá tí ń gun kẹ̀kẹ́. Màá gún kẹ̀kẹ́ fún bíi wákàtí kàn. Á mọ̀ ẹ́ ṣeré díje lórí kẹ̀kẹ́. Á gun mọ́ ẹ́ dun. Ó sá ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ mú tíṣẹ́ lórí kẹ̀kẹ́. Wọn ò wù mí mọ́ tán. Wìwà kẹ̀kẹ́ kán fún ara mi láti mọ̀ bí mo ṣe máa ṣe wà.

Mọ́n ń pe àwọn oníbàárà tuntun láti béèrè, láti béèrè, ẹ́ẹ́, láti béèrè, ẹ́ẹ́, kíni ìfowó, ee, ìfowó ṣòwò pọ tá jọ se, àbí i pé bó ní mo ṣe ṣe, se mo se wón dáadáa, màá ye àlàáfíà wọn wo, kan le wá lọ́jọ́ imìíràn. Bẹ́ẹ̀ni ò, oníbàárà tuntun yẹn rí ni maa n.

Kò sí ibi tí mi ò ti lè ra oúnjẹ, mo máa ń ra oúnjẹ lopopona, to ba jẹ ibi tí wọ́n bá tí ń ṣe oúnjẹ iná, tí wọ́n bá ń mọ́ tí wọ́n bá jẹ oní mọ̀ tótó maa ra oúnjẹ. Wọ́n sì jẹ pé nǹkan tí wọ́n ṣe fún wa náà jẹ́ naa, ǹkan tó dà ní tí ẹ ṣe pé wọ́n ń lo ata èṣà abí ǹkan tó ti bàjẹ́ tí wọ́n fún pèsè oúnjẹ fún wa. Ìgbayen kò sí ibi tí emi ò ti lè jẹun, ìmọ̀ tó tó ṣe koko.

Ah! Mo mọ, mo mọ bí a ṣe ń ṣe oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀. Mo máa ń sọbe ìlà, mo máa ń ṣe èyí tá wọn eleyinbo npe ni spaghetti. Mo mọ ṣe dáadáa, bí ọ̀la níìsín, ìrẹsì àti ẹ̀wà ni mo fẹ́ sè. Alásèpò ni tí ó sì ta sánsán tí yóò dùn pẹ́lẹ́yín. Ah! Ikàn nbe tí mo nífẹ̀ẹ́ láti máa ṣe jù kò jù tá wọn eleyinbo ń pè ní spag lọ.

Àwọn ọjà kan tí mo fẹ́ jù níyẹn ni géètì, ẹ́, kí ó má ṣe pẹ̀lú fúláwà, pẹ̀lú ǹkan dídùn, pẹ̀lú wàrà, ara mi ẹlú, ará ti wọ́n máa ń lọ gẹ̀dẹ̀ náà ni mo mọ̀. Ọmọ mi ò ní ìfẹ́ lọ́pọ̀lọpọ̀, ó máa ń dùn mí tí ara fi ṣẹ́wọ́ sí i.

A! Lọwọ́ bá yí ìgbà kan ni mo máa ń fọ eyín o, ṣùgbọ́n mo fẹ́ ra pákó tí máa fi máa ń ṣe mi ní, láti máa, láti máa fọ eyín mi ní gbogbo ìgbà. Tí n bá ti rí pákó, mo lè mọ́n fọ eyin n tèmí, ayin bí ẹ̀máà wọn ni. Mo fẹ́ ṣe mọ tótó. Ṣùgbọ́n báyìí, ẹkan nmo nfọ eyín.

Wọ́n ṣe ìgbéjáde ibi iṣẹ́ dáadáa. Bí mo bá sí ìgbéjáde ibi iṣẹ́ mi, ta ni oo wà bá mi ṣe? Wọ́n fún ènìyàn pẹ̀lú ìdáná. Kí ẹeyan ṣe ìgbéjáde, kí ẹeyan yẹ sọ ní ṣíṣe rẹ dáadáa. Kò ní kókó tá ń ṣiṣẹ́ fún wọn. Ẹ bá ti kò rí ẹ ní mú ṣẹ́yà, àbúrò làwọn àgbà ṣe sọ́nà.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní àkókò ago méje láti lè ṣẹ ara l'ore kí n tó sùn máti tètè jẹ. Bẹ́ẹ̀ ni ó ti le tètè roún so dáadáa. Mo mọ títí bá ti tètè jẹ oúnjẹ rẹ, ó lá láàfíà. Mo máa ń pẹ jẹun ko tó sùn. Méje na ni mo ṣe.

Ìgbádùn mi lọ́wọ́ báyìí, mo fẹ́ràn láti máa ka ìwé láti máa mọ ǹkan tuntun. Mo sì tún fẹ́ràn láti máa ṣe ìwádìí lórí àwọn ǹkan tuntun tuntun bẹ́ẹ̀ níle ayé. Mo fẹ́ràn láti máa kawe lọ́pọ̀dọ̀pọ̀ ìwé, èyí ó fi máa ní ìmọ̀ tuntun, ó sì máa ṣílé ṣùn.

Ah! Mo fẹ́ran àlọ́ apẹrẹ lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ o. Bí àlọ́ kan tí mo sọ nígbà tí wọ́n ń kọ́ wa nígbà tá a ti wà níge. Ìjàpá tòun tọkọ rẹ jó, àwò mí ń bẹ lọ já a jó ni jó. Ìjàwé ẹnu wá là jó, a sì bọ inú jẹ jó mi jọ. Ah! Ìgbà máa alọ tá a máa ń pé nípa Ìjàpá tàbí ẹranko mìíràn. Láti fi mọ̀ pé Ìjàpá ọlọ́gbọ́n èwé ni.

Ah! Mi ò fẹ́ràn ìtà gbangba tó yẹ pé gbógbo jú ní o maa wò eyàn, mó láikì, emí ní ìfẹ́ kí n maa dàṣiṣẹ́ ara mi. T'eyan o fi ni tí ó máa sórí àkóbá fún yàn, i máa ń ka irójú bá yàn, wọ́n á di sí tí wọ́n ṣe ń ṣiṣẹ́, mo máa jẹun, ó máa ń yá.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, mo ṣẹ́yà sọ àwọn àyá ìlú ara ọ̀fọ̀fọ́, kí n ó ṣà tẹwú pẹ̀lú bàtà àti fìlà. Mo fẹ́ràn rẹ̀, mọ́n wọ aṣọ Hausa naa. Áà, well, fìlà tí mo fẹ́ràn lọwọ báyìí fìlà Yorùbá ni Gọbì.

Mo máa ń wo àwọn ètò tẹlifísan dáádaa, bí èyí tàn ṣe lọ ní ni ìlú orílẹ̀ èdè Naijiria, tí wọ́n gbé oribitì ribití owó lẹ̀ fu àwọn tó bá tó wọ́n bá yege. Mo máa ń wo, mo sì máa ń wo àwọn ètò mẹ́tà tó kọ́rọ̀ ẹ nípè ètò ìlera.

Èmi àti bá wá àwọn ènìyàn dé ọwọ́ ọ̀tún ṣọ́wọ́ ọ̀tún mi, mi è sí ibùdó ìlú mi lọ́wọ́, ṣùgbọ́n kò dá nínú èsì tí mo ṣì máa ti kí wọ́n bú mi. Ọwọ́ ọ̀tún wọn lọ bá àwọn ẹni bá gbágbàlagbà ni wò ni kọ́kọ́ náwọ́, lórí ti kán náwọ́, àbí ẹgbẹ́ àbí ọmọdé ìlú ni wọ́n sì wá. Ṣùgbọ́n àgbàlagbà máa náwọ́ ṣágbàlagbà ìyẹn yájú.

Mi ò ní káàdì iṣẹ́, torí pé èmi o tí ni íse kan pàto, tí wọ́n fi le ṣe káàdì fún mi. Màá ṣé bá ti ní iṣẹ́ lọ́jọ́ iwájú, mo máa ṣe káàdì iṣẹ́ àgbẹ̀ ìdábẹ́ bọ̀lì. Yóò máa pọ̀ yàn, tẹ ka bí iṣẹ́ kan lè rí yàn pàṣán lọ tí ẹ bá ti lè ní káàdì, kò sí bẹ́ẹ̀ lọ.